Mo ṣètò agogo ìjí mi sí aago mẹ́ta òru. Nígbà tí mo bá jí ní aago mẹ́ta òru náà, màá ṣe àdúrà títí tí yóò fi di àárọ̀ tí màá lọ kí ìrun ní àárọ̀ ní àfẹ̀mọ́júmọ́ gẹ́gẹ́ bíi Mùsùlùmí. Nígbà yí jẹ́ ìgbà tí mo ṣe ètò agogo ìjí mi fún yálà mo wà nílé ni, mo wà lẹ́yìn odi ni. Mo sì ṣẹ́ẹ̀tì àkókò ìjíni ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó jẹ́ tó bá ti tó àkókò náà, á rìǹgì láti jí mi fún àkókò náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ta nǹkan ní orí fóònù mi. Oríṣìíríṣìí nǹkan ni mo sì máa ń ta ní orí fóònù mi. Mo máa ń ta gẹ́gẹ́ bí àwọn eré kan ní orí fóònù mi, mo sì máa ń ta àwọn ọjà kọ̀ọ̀kan náà tó jẹ́ ọjà tí mo ń ta ní orí fóònù mi. Mo fẹ́ràn kí ń máa ta nǹkan ní orí fóònù. Nígbà tí ó bá tó àkókò tí mo bá ṣe nǹkan kan mọ́, màá fi àsìkò yìí sílẹ̀ láti máa ta nǹkan ní orí fóònù mi tó sì jẹ́ nǹkan tí mo rí ní nǹkan tí mo máa fi ń ṣeré nígbà tí àkókò tí mo bá rí pé kò sí nǹkan kan tí mò ń ṣe.

Rárá o, mi ò fẹ́ràn kí n máa sí fèrèsé ọkọ̀ rárá fún ìdí kan àbí ikejì. Sísí fèrèsé ọkọ̀, ó jẹ́ nǹkan tó lè ṣe àkóbá fún àwọn ènìyàn tí ó wà nínú mọ́tò. Yàtọ̀ sí pé sísí fèrèsé ọkọ̀, ó jẹ́ nǹkan tó máa ń mú ọ̀pọ̀lọpọ̀ eruku dà sí ààyè tí ò yẹ kí ó sí eruku ní inú mọ́tò. Mo sì ń gbàgbọ́ pé sísí fèrèsé ọkọ̀ ohunkóhun ló lè kó sí ènìyàn lójú yálà ẹni tí ó ń wa ọkọ̀ ni àbí àwọn tí ó wà ní inú ọkọ̀. Fún idí ẹ̀yìí, mi ò fẹ́ràn kí n máa sí fèrèsé ọkọ̀ rárá nígbà to jẹ́ pé tí mo bá ti wà nínú ọkọ̀ mi, màá tan amúnútutù, tóbá jẹ́ atẹ́gùn ni mo need ni. Ṣùgbọ́n kí n má sì fèrèsé ọkọ̀ sílẹ̀, ó lè ṣe àkóbá tó pọ̀ fún àwọn èrò àbí ẹni tí ó ń wa ọkọ̀ gan.

Ìgbà tí mo lọ sí ọjà Kenyìn, ó jẹ́ ọ̀sẹ̀ tó kọjá lọ. Ni Sátidé ọ̀sẹ̀ tó kọjá lọ ni mo lọ sí ọjà Kányìn, tí mo sì lọ ra àwọn èlò nǹkan tí mo máa ń jẹ sílé. Nígbà tí ó sì jẹ́ pé ọ̀sẹ̀ méjì méjì síra wọn ni mo máa ń lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan tí mo bá ṣe àfẹ́ku rẹ̀ yálà nínú, nínú ilé ìdáná ni àbí àwọn oúnjẹ tí mo ń jẹ nílé àbí àwọn aṣọ àbí nǹkan ẹlòmíràn tí mo bá ní, tí mo bá ó ti tán nílé tí mo ṣàfẹ́ku rẹ̀ nílé.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò tẹlifíṣàn, mo sì ní òóruù ruu ètò tí mo máa ń wò ní orí tẹlifíṣàn. Ní deede àgó mẹ́sàn-án, mo máa ń wo ìròyìn àgbáyé ní orí tẹlifíṣàn, tó bá sì di bí i táìmù, ìgbà tí àwọn eré eré eré ìtàgé bá ṣe eré ìtàgé, mo máa ń wò yẹn náà, àbí nígbà tó máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo máa ń wo àwọn ọ̀hùn yẹn náà.

Mo máa ń rántí àwon ọ̀rọ̀ náà nípa kí n rí pé mo fi nkán tó ṣẹlẹ yẹn kí n fi dè sínú ọpọlọ mi. Nígbà mìíràn, mo sì máa ń kọ ọ́ kalẹ̀ sí inú ìwé pélébé. Nígbà mìíràn, mo sì máa ń tún kọ sí orí cloud mi nítorí ọjọ́ tí mo bá ní ìdíẹ̀ láti fi ṣe àdìmọ́lẹ̀ rẹ̀ àti láti fi ṣe ọjọ́ tí mo bá ní ìdíẹ̀. Ìgbà mìíràn, mo sì máa ń ṣe ohùn láti ṣe sílẹ̀ láti mọ ọjọ́ pàtó tí màá sì fi àkókò àti ọjọ́ náà sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi. Nígbà tí mo bá rí pé eléyìí tí mò ń lò ó ti di, ó ti di ẹ̀ iyì tó ré kọjá, màá ṣe ìmúdójúìwọ̀n nípa kí n wá tuntun àbí kí n sì rí pé mo ṣe àṣedéédé ìyẹn náà kó jẹ́ ti ìgbàlódé.

Mo mọ ferè, imura ìrìnàjò mi nípa kí n sọ fún ìyàwó mi kó bá mi di àwọn aṣọ tí mo jẹ́ aṣọ tí mo fẹ́ lò fún ìrìnàjò náà. Ó lè jẹ́ ìrìnàjò afẹ́, màá mú afẹ́, aṣọ afẹ́ dání. Ó sì lè jẹ́ ìrìnàjò iṣẹ́, màá mú aṣọ iṣẹ́ náà dání. Màá sì ri dájú pé mo mú ìwé pélébé mi dání torí tí mo bá fẹ́ kọ àwọn nǹkan sílẹ̀. Ìyàwó mi sì máa rí dájú pé a fún mi ní oúnjẹ àṣì gbé oúnjẹ dání tí màá gbé dání lọ sí ọ̀nà. Bó tilẹ̀ jẹ́ pé ó lè má tómi ju ọjọ́ tí màá lọ yẹn náà lọ, ṣùgbọ́n a rí dájú pé oúnjẹ òun ni màá jẹ tí màá fi dé ibẹ̀ yẹn. Màá rí pé mo sì pèsè owó tó máa tó mi fún ìrìnàjò náà àti fún nǹkan mìíràn tó lè wá sí ojú ọ̀nà mi.